Mo ma ń ṣiṣẹ́ láti ilé. Mo ma ń ṣiṣẹ́ láti ilé, kòdá iṣẹ́ tí mo gbádùn jùlọ, iṣẹ́ tí mo gbádùn jùlọ, ìná ni iṣẹ́ àtilé. Iṣẹ́ àtilé jẹ́ iṣẹ́ tó rọrùn jù, tó sì ma ń fún ni ní àǹfààní láti tó mójútó ẹbí àti láti tó mójútó àwọn nǹkan mi tó ṣe pàtàkì. Fún àpẹẹrẹ, tí èèyàn ba ń ṣiṣẹ́ láti ilé, ó rọrùn láti ṣe iṣẹ́ méjì, mẹ́ta tàbí mẹ́rin pàpọ̀. Bákan náà sì ní àwọn iṣẹ́ ilé tí èèyàn bá fẹ́ ṣe kò ní di lọ́wọ́.

Ìrọ̀rí? Èmi è kí ń lo ìrọ̀rí o. Kódà mi i kí ń lo rara. Ẹ̀kọ kan tó bá wù mí láti lò, ẹyọ kan náà ni, ẹyọ kan náà ni mo máa ń lò. Torí mi ò ní púpọ̀, ẹyọ kan péré náà ni mo sì ní. Ṣùgbọ́n mi è kí ń lo ni gbogbo igba ẹ̀kọ kan tó bá wù mí lò. Bóyá ijo tí ara mi bá kalẹ̀ dáadáa, mo lè lo ẹyọ kan tí mo ní. Ijo tí mo bá sì ti ṣiṣẹ́ tó bá ti rẹ mí, tó ti rẹ mí de bi wi pé, mi ì ní àǹfààní láti farabalẹ̀ sùn dáadáa, mi è kí ń lo ìrọ̀rí. Kódà mi ì jẹ́ kí ń rántí pé mo ní ìrọ̀rí gan. Ijo tí ara bá balẹ̀, tí mo farabalẹ̀ sinra, tí mo farabalẹ̀ bọ́sí orí bẹ́ẹ̀ orí ibùsùn mi, màá gbé ìrọ̀rí mi, màá sì fi rọ̀rí. Màá sì sùn lẹ́ni tí ó ta káàkà tàbí kí n fi ẹgbẹ́ ọ̀tun sùn. N ó wa rora gbé orí mi lé orí ìrọ̀rí. Òun lẹ́yìn inú, ìyè kí ń wulẹ̀ dá mi láàmú pé mò ń wá ìrọ̀rí kakaki. Mi i dárami láàmú rara rara láti wá ìrọ̀rí kíì. Kànjẹ́ bí ó ṣe jẹ́ lórí ìrọ̀rí lílò.

Ọjọ́ nínú ọ̀sẹ̀ èyí tí mo fẹ́ràn jù lọ náà ni ọjọ́ Jímọ̀, ọjọ́ Jímọ̀ èyí tí Yorùbá máa ń pè ní ọjọ́ ẹtì. Nítorí ọjọ́ náà ni ọjọ́ tí gbogbo àwọn Mùsùlùmí pátápátá wọn ó pàdé ní mọ́sálásí ayé ìjọsìn fún ilé ìjọsìn, ní tí ó jẹ́ ilé ìjọsìn mọ́sálásí ni ṣe ilé ìjọsìn tí a ti jọsìn fún Ọlọ́run Ọba. Ó náà ni ọjọ́ tí mo fẹ́ràn jù lọ nínú ọ̀sẹ̀. Ọjọ́ yìí ọjọ́ ńlá ni, ọjọ́ tí ó ṣe pé Ọlọ́run Ọba yọnu sí, tí ó sì jẹ́ pé gbogbo ẹ̀sìn pátápátá ló ń wá ọjọ́ náà. Gbogbo ẹ̀sìn pátápátá ló ń wá ọjọ́ yìí nítorí pé ọjọ́ tí Ọlọ́run Ọba fẹ́ràn jù lọ ni. Iná ni a fi rí tí ó jẹ́ pé àwọn ìjọsìn míì wọ́n mú ọjọ́ Sunday, ọjọ́ yìí ni wọ́n ń wá tí wọ́n fi rí mú ọjọ́ Sunday láti máa fi jọsìn fún Ọlọ́run. Àwọn ẹ̀sìn míì sì mú ọjọ́ Saturday èyí tí ṣe ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ àìkú ni àwọn ẹlẹ́sìn onígbàgbọ́ tí a ń pè ní Krìstẹ́nì, ọjọ́ yìí ni wọ́n mú tí wọ́n fi ń sin Ọlọ́run wọn ní ọjọ́, ẹ́ẹ́, ọjọ́ àìkú ni àwọn ń mú. Àwọn ẹ̀sìn míì bẹ́ẹ̀ tó jẹ́ pé ọjọ́ àbámẹ́ta ni wọ́n ń mú. Àmọ́ àwọn Mùsùlùmí, àwọn Mùsùlùmí n ti wá ọjọ́ ẹtì èyí tí ẹ sí pè ní ọjọ́ Jímọ̀ tí ó jẹ́ ọjọ́ Friday ní èdè oyìnbó. Ọjọ́ yìí ọjọ́ ńlá ni, ọjọ́ tí ó ṣe pé Ọlọ́run Ọba fẹ́ ó yọnu sí, ó sì dùnú sí ni, ó dùnú sí i. Nítorí ẹ́ ni mo sì nífẹ̀ẹ́ ọjọ́ Jímọ̀ tí ṣe ọjọ́ ẹtì, Tí mo fi nífẹ̀ẹ́ sí ọjọ́ ẹtì náà. Ọjọ́ ńlá ni o, ọjọ́, ọjọ́, ọjọ́, ọjọ́, ọjọ́, ọjọ́ ayò. Kódà ọjọ́ ọdún ńlá mo ń pè é, ọjọ́ ọdún ni a máa ń pè é, ọjọ́ ọdún ni a máa ń pè é. So.

Wákàtí tí mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Mo máa ń ṣiṣẹ́ tó wákàtí mẹ́wàá ní ojúmọ́. Tí mo bá bẹ̀rẹ̀ iṣẹ́ ní àárọ̀, màá ṣe iṣẹ́ díẹ̀ fún bí i wákàtí mẹ́ta. Tó bá di bí ọwọ́ ọ̀sán, màá tún ṣe bí i wákàtí mẹ́rin, ó jẹ́ wákàtí méje. Tó bá di ní alẹ́, màá wá ṣe wákàtí mẹ́ta, eyó jẹ́ wákàtí mẹ́wàá. Ìgbà mìíràn mo máa ń yí padà. Tí màá ṣe wákàtí mẹ́rin ní àárọ̀, wákàtí mẹ́ta ní ọ̀sán, wákàtí mẹ́ta ní alẹ́, yó jẹ́ wákàtí mẹ́wàá. Ìgbà mìíràn sì ni mo máa ń yí padà. Ẹ ní ọ̀nà mi tí a bá fẹ́ kà, mo lè sọ pé ní àárọ̀ wákàtí mẹ́rin láti bí i agogo mẹ́fa títí di bí i ago mẹ́wàá, màá ṣe mí. Tó bá di ní ọ̀sán, bí i wákàtí ní agogo-- ago kan ọ̀sán títí di ago mẹ́ta, ó jẹ́ wákàtí mẹ́ta. Ó jẹ́, ó jẹ́ méje bẹ́ẹ̀ yẹn. Lẹ́yìn náà tó bá di bí i ìrọ̀lẹ́, màá wá ṣe wákàtí méjì láti bí i ago mẹ́rin títí di ago mẹ́fa, ó di, ẹ́, wákàtí mẹ́sàn án. Tó bá di ní alẹ́, màá ṣe eyo kan, yó jẹ́ wákàtí mẹ́wàá. Ìgbà mí mu sì máa ń yí. Tẹ́gbàá alẹ́ èyí tí kò ṣe wákàtí kan, màá ṣe wákàtí méjì sí mẹ́ta tí ó máa lọ bí i wákàtí méjìlá tàbí wákàtí mọ́kànlá tí mo fi máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Èmi máa ń-- torí ẹ ni mo ṣe gbádùn kí n máa ṣe iṣẹ́ láti orí ero ayélujára tí wọ́n ń pè ní etí, etí i ṣe iṣẹ́ láti ilé tí ènìyàn máa ń ṣe. Ìgbà míi de ní tí ara bá fẹ́ wù yẹ díẹ̀, mo lè máa ṣe ju wákàtí márùn ún lọ ní ojúmọ́. A moo ní, ẹ́, àárín tí a bá fẹ́ mú ní àárín pé ok, pé deédé wákàtí mélòó ni a máa ń lò lójúmọ́. Mo lè sọ pé wákàtí mẹ́wàá ní ojúmọ́ ni mo máa fi ń ṣe iṣẹ́ oòjọ́ mi.

Ah! Ọkọ̀ ojú omi, mi ò tí ì ní àǹfààní àti gun ọkọ̀ ojú omi rí o. Láti ǹ tíì ní àǹfààní rẹ̀, ǹ tíì ní àǹfààní rẹ̀. Torí pé kò sí ohun tó jọmọ́ bẹ́ẹ̀ ni tó ṣe ọ̀dọ̀ wa. Gbogbo ibi tí a wà níbí báyìí ni ibi tí èmi ń gbé àti àwọn ibi tí mo ní àǹfààní àti lọ rí. Mi ò tí ì ní àǹfààní láti gun torí pé kò sí ohun tó jọmọ́ ọkọ̀ ojú omi àbí omi ńlá tí èèyàn nílò ọkọ̀ ojú omi láti fi sọdá sí ẹgbẹ́ kejì àbí tí èèyàn nílò ọkọ̀ ojú omi láti fi ṣe,. Fáàgì, káàkì, kosìn tó jọ. Àwọn ibi tí omi bá pọ̀ sí ló máa ń sábà ní ohun tó jọmọ́ ọkọ̀ ojú omi. Báyìí ní ìlú ibi tí a wà kò kí ń sí káàkà kiri. Kò sì ń ṣe ohun tí èèyàn máa ń kàn rí bí ó ṣe wùyàn. Àwọn ọkọ̀ orí ilẹ̀, àwọn ọkọ̀, orí ilẹ̀ bí mọ́tò, bí kẹ̀kẹ́, bii kóró pé, kànkàn lórisìíríṣìí máa ń ní ìgbà. Àmọ́ ọkọ̀ ojú omi kò sí torí pé kò sí omi púpọ̀ ní agbègbè ibi tí èmi mú ilé sí.

Nígbà tí n bá wà nínú ọkọ̀, ti n bá wà nínú ọkọ̀, èmi má n gbó, ìn ta n pé ni, èmi má n gbó àyọkà láti inú ìwé mímọ àl kurani. Èmi ò fẹ́ràn kí n máa gbó orin lọ títí àfi ẹ̀ekọ́okan. Ẹ̀kọ́okan tó bá wù mí, ni mo máa n gbó orin. Àmọ́ tí èeyàn bá wà nínú mọ́tò yìí nínú ọkọ̀, mi ò fẹ́ràn kí ǹ kan jókòó láì gbọ́ ǹkan kan. So èyí tí mo má n fẹ́ jù, èyí tí mo má n sábà ṣe jù, nipé kí n gbó àyọkà lẹ́nu àwọn tí wọ́n ti jẹ́ ẹ́ tí wọ́n ti jáfáfá níbi kíka rẹ̀ tí wọ́n ti ṣé sínú kesẹ́ẹ̀tì tí èèyàn le, tí èeyàn le gbó látori ayélujára tàbí ni àti àwọn èyi tìi ó ti wà lórí fóònù tí a ti fípa mọ́ sí orí ẹrọ ìbánisọ̀rọ̀. Masma tẹ́ ẹ láti gbó lórí rẹ̀ tàbí kí n máa káa fúnra mi. Àwọn n tí mo má n sábà ṣe jù nù. Ẹ̀ekọ́okan n wa máa gbó orin. Àmọ́ tó bá ṣe pé apọ̀ tá n jáde lọ tá wà n nú ọkọ̀ tá n lọ síbi kan ní àjọpọ̀ ní boyá bí àkójọpọ̀ kan ó da émi àti àwọn èèyàn mi pọ̀ máa wà i máa ń ṣẹlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn, wọ́n fẹ́ràn kí wọ́n máa gbó orin. Èyí ni ó máa ń fà kí, èyí ni máa ń fà kí oríṣiríṣi orin ko máa wáyé ní gbígbọ́ lẹ́nu ẹ láárín gbogbo wa bí a ṣe jókòó nínú ọkọ̀ báun.